Kí ni o máa ń ṣe ní òwúrọ̀? Tí mo bá sì jí ní òwúrọ̀, nǹkan tí mo máa ń kọ́kọ́ ṣe ni pé mo máa ń kọ́kọ́ gbàdúrà kí n lè fi ọjọ́ yìí lé Ọlọ́run lọ. Lẹ́yìn yẹn máa dìde, máa lọ wẹ. Bí bá ti wá wẹ tán, màá múra fún ibi iṣẹ́ tí mò ń lọ. Bí bá ti wá múra tán, mà á jẹun. Ìgbà mí, mà á gbé oúnjẹ tó yẹ kí n jẹ dání. Lẹ́yìn èyí, màá ṣe wa máa lọ ibi iṣẹ́. Àwọn nǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ niyẹn.